Ba wo ni aladugbo re se ri? Ohun tí wọn gbọdọ̀ ṣe, ohun tí wọn o gbọdọ̀ ṣe, àpẹẹrẹ tì rẹ. Àwọn aradugbo le je ẹni ti o je alabagbeni ni egbe ile ènìyàn tàbí níwájú ènìyàn tàbí lẹ́yìn ènìyàn. Wọn lè jẹ́ oríṣiríṣi ènìyàn tí wọ́n máa ń gbé ibẹ̀. Iru àwọn eeyan beyen ni a n pe ni aradugbo. Ohun tí wọ́n gbọdọ̀ ṣe ni ohun tó ṣe pàtàkì jùlọ nínú ìgbésí ayé bí kọ́ máa mú ìgbà ẹ ká wọn, kó máa jẹ́ kó mọ́. Oun le je nkan ti won maa ma se paapaa jùlọ ohun tí wọ́n sì gbọdọ̀ ṣe náà ni pé kí wọ́n máa ba inú àdúgbò jẹ tàbí kí wọ́n máa ṣi ìwà wú. Ọ́r kó máa ṣe ohun ibajẹ tàbí kí wọ́n máa jẹ ka káàkiri àdúgbò. Àwọn lè jẹ́ ohun tí ó si dá lọ́pọ̀lọ́pọ̀ tí ènìyàn sì máa kí ó máa rí nínú àwọn aládùúgbò ènìyàn. Àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan ló wà náà tí àwọn aládùúgbò báa jẹ́ ń ẹni to je wípé, wọ́n ní àǹfààní gidi lára tí wọ́n sì ní oríṣiríṣi ìdààmú tí wọ́n sì máa ń gbé ní àwọn àwùjọ nínú àdúgbò. Bí àwọn aládùúgbò yìí tó kí wọ́n lé wọn kúrò nílùú tàbí kí wọ́n pín wọn sí orí ìjókòó kí wọ́n sì ba wọn sọ̀rọ̀ pín ọ̀nà tí wọ́n lè fi yípadà nítorí pé kí ni? Ohun burúkú ni kí ènìyàn má lè jẹ́rí aládùúgbò rẹ̀. Lá'tara wipé ohun tó ṣe ohun ṣe oun tó dá lọ́pọ̀lọ́pọ̀, a sì gbudọ̀ máa mọ ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ fún àwọn ènìyàn wọ̀nyí. Nítorí pé kí ni àwọn àǹfààní ìyẹ́n kí ènìyàn má lè lágbára aládùúgbò rẹ̀ kí ènìyàn sì máa ṣàǹfààní fún wọn. Bí ẹni tí ó bá nílò nǹkan nísinsìnyí yóò lọ sọ́dọ̀ àwọn aládùúgbò ńpẹ́ kí ènìyàn wá nílò ohun bá yi. Bá jẹ́ bí a bi ìṣebẹ̀ ni ó nílò, yóò lọ sí ilé kejì tàbí ilé kẹta, yóò lọ bèrè níbẹ̀. Wípé ki won dákun, kí won fún ohun elo, ìyọ ní, wọ́n sì máa fún ti won ba ni ṣùgbọ́n tí won ba ni iwọ́ yóò lọ síbò mi láti lọ ṣe kíni, láti lọ gba iyọ̀ yìí látara ìgbẹ́kẹ̀lé. Ohun tí wọ́n nílò náà ni ẹrù wọn tí ó sì gbọdọ̀ fún wọn ní àsìkò ìgbà yẹn. Ohun yìí jẹ́ kí ẹ jẹ́ aládùúgbò síra yín. Nítorí pé àǹfààní ni e tun máa jẹ ní ara ìgbà yín. Nítorí pé ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Nígbà náà ni àwọn aládùúgbò wọ́n sì jẹ́ ọ̀rẹ́ púpọ̀ nínú won. Ṣùgbọ́n àwọn ènìyàn kọ̀ọ̀tú jẹ́ kó jà nínú gbogbo gbà tí kò sì ọkùnrin rí lẹ́nu àwọn aládùúgbò. Toripe kini? Oye ki àwọn ènìyàn ma ni fe àwọn eeyan ti o si ma o si ma gbe àwọn elomiiran sókè. Ìtọ́sọ́nà ni à o je fún ara wa.

Sún fún wa nípa ètò Yorùbá lórí tẹlifísàn. Àwọn èrò díẹ̀ ni a ti béèrè. Ohun tí wọ́n wù wákàtí wo, pẹ̀lú ta ni, máa ka ìbéèrè àti àwọn èrò yìí sókè. Ìtọ́sọ́nà ni wọ́n. Nínú orí ètò Yorùbá, oríṣiríṣi nǹkan ni a máa ń wò lórí tẹlifísàn. Àkọ́kọ́, a máa ń wò ìròyìn. Ìròyìn jẹ́ ohun tí àwọn ènìyàn, àwọn alámọ̀wé àti àwọn alákọ̀wé tó jẹ́ wipé ó jẹ́ ohun tí wọn máa bọ́ sí orí ètò tẹlifísàn, wọ́n sì máa ka ìròyìn nípa ohun tí ó ń ṣẹlẹ̀ ní ìlú. Àwọn ẹlòmíràn yóò sọ báyìí. Eku dédé iwoyìí, ohun ìròyìn tí a mú wá loni, Àrè Bọ́lá Ahmed Tinúby, o ti ní àwọn yóò síibilé epo, àwọn yóò sì gbowo epo wálẹ̀. Láti ara wipé kí ni ohun tí yoó ṣe àǹfààní fún àwọn tìlú ni. Wọ́n sì máa wá ọ̀nà láti fi gbé wálẹ̀. Iru àwọn eleyii jẹ́ ọ̀nà tí a lè máa gbà láti fi maá ṣọ ìròyìn. Boya, àwọn ẹlòmíràn lè máa sọ ní èdè Yorùbá, kí àwọn ẹlòmíràn sì máa tú sí èdè Gẹ̀ẹ́sì. Wíwá wọn lè jẹ́ oríṣiríṣi ọ̀nà. Ìtàn ìròyìn tí a máa ń gbà wákàtí tí wọ́n sì máa ń ṣe ìròyìn yìí dábí àárọ̀ kùtùkùtù tàbí ní alẹ́ lè jẹ́ wákàtí tí wọ́n máa ń ṣe ìròyìn tí ó sì ṣe pàtàkì fún ènìyàn láti máa wò. Láti ara wipé kí ni ìròyìn tí wọ́n ń ṣe lórí ètò tẹlifísàn yìí, ó jẹ́ ohun tí yoó ṣe àǹfààní fún àwọn ènìyàn ní ilé iṣẹ́ lọ́pọ̀lọ́pọ̀. Nítorí pe kini ti wọn ba n ṣe ètò yìí síi, ohun náà ni àǹfààní ti wọn maa ri, àti wípé wọn sì máa mọ ohun ti o lo nínú ìlú ju àwọn elomiiran lọ. Láti ara ètò Yorùbá to ń gbọ́ lórí tẹlifísàn yìí, oríṣiríṣi ètò sì lọ́sì tun máa ṣe. Boya bíi ètò eré tàbí ètò nípa ìlú náà. Nínú àwọn ètò yìí náà, ó máa ṣe ètò bí wọ́n ti ń ṣe ìmọ̀ tooto pẹ̀lú environmental ní gbogbo àyíká wa. Ọjọ́ aba mẹ́ta nínú ìbẹ̀rẹ̀ ìparí oṣù, ó jẹ́ ọjọ́ tí wọ́n máa ń ṣe gbogbó àwọn nǹkan ìmọ̀ tótó yìí tí wọ́n sọ fún gbogbo ènìyàn kí wọ́n wà ní ilé, tí wọ́n sì máa maa tún gbogbo àdúgbò ṣe. Láti ara ní máa gba ìdẹ̀ti tí wọ́n pín sí inú àdúgbò. Iru àwọn eleyii jẹ́ oríṣiríṣi ọ̀nà tí àwọn ènìyàn máa ń gbà láti fi máa ṣe irú àwọn ètò yìí. Ó sì lè jẹ́ ètò boya Yorùbá fíìmù tí àwọn ènìyàn sì máa ń wo lára iru eleyii náà. Ètò náà ni à n pe tí àwọn ènìyàn yóò sì máa wo ó ní orí tẹlifísàn. Nítorí wípé kinni o jẹ ohun ti o maa n mu inú wọn dùn, to si maa n se àǹfààní fún wọn ni ọ̀pọ̀lọpọ̀. Nítorí náà, wákàtí tí wọ́n máa ń ṣe àwọn ètò Yorùbá yìí boya ni ọwọ́ ọsán mọ́ ìrọ̀lẹ́ bí i ago mẹ́ta sí ago mẹ́fà. Wọn lè jẹ́ ìgbà tí wọ́n máa ń ṣe ètò yìí. Nítorí wípé kínní àwọn elomiiran ma ti dee láti ile iṣẹ́ wọn, wọn de maa ni àǹfààní láti maa wo torí náà wọn máa ṣe ìròyìn laarọ ti àwọn ènìyàn to lọ ibi ki wọn ba le ri ìròyìn wo, lẹ́yìn ti wọn baa dee ibí iṣẹ́ wọ́n máa tún wá wo ètò Yorùbá ní ìrọ̀lẹ́ boya o lè jẹ́ eyií ti ó ṣe àǹfààní. Ó sì ti ní wákàtí ti rẹ̀ pẹ̀lú. Nítorí ènìyàn sì gbọ́ pẹ̀lú wákàtí yẹ̀n kí ó ba lè máa rí i ṣe, pẹ̀lú ta ni ìwọ sì máa ń bá wo àwọn ètò wonyìí lórí tẹlifísàn re? Tó bá wà ní ilé iṣẹ́ to seven ètò, iwo yóò ba àwọn alábáṣiṣẹ́ rẹ pọ. Ṣùgbọ́n to ba tì wa ní àwọn ẹbí rẹ boya bí i ìyá rẹ tàbí ìyàwó rẹ tàbí àwọn ọmọ rẹ. Wíwá àwọn eleyii jẹ́ ẹni tí ẹ jọ máa wo àwọn ètò yìí ní orí ètò ira yìí tí ẹ bá ti jo wá ní ilé.